Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Ijọba sì ti mú gbogbo ẹ rọrùn pẹ̀lú àwọn iná tó wà ní oríṣiríṣi òpópónà wa tí ń sọ fún wa bóyá tó bá jẹ́ iná pupa ni ìyẹn túmọ̀ sí wípé kí èèyàn dá ọkọ̀ dúró.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ ó yàtọ̀ síra wọn. Tó bá jẹ́ ọjọ́ iṣẹ́ ni, mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní bí i ago méje sí mẹ́jọ alẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ ọjọ́ ìsinmi, ó lè tó bí i ago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ kí n tó jẹ oúnjẹ alẹ́.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ọ̀pọ̀lọpọ̀ ìrọ̀rí ni mo máa ń lò, ó máa ń tó bii ìrọ̀rí méjì sí mẹ́ta. Nítorí pé mo fẹ́ràn láti máa gbé ìrọ̀rí méjì sí abẹ́ orí mi, mo sì máa ń fi ẹyọ kan sí àárín ẹsẹ̀ mi tí n ba fẹ́ sùn, mo sì máa ń fi ẹyọkan sí ẹ̀yìn mi.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Bẹ́ẹ̀ni, mo ní ọ̀pọ̀lọpọ̀ orúkọ ìnagijẹ. Mo ní orúkọ ìnagijẹ tí wọ́n fún mi ní ìgbà tí mo wà ní èwe bíi ọmọ ọdún márùn. Nígbà tí mo ṣí tì lọ sí ilé ìwé girama, àwọn ọ̀rẹ́ mi fún mi ní orúkọ ìnagijẹ imìíràn. Nígbà tí mo sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà, wọ́n tún fún mi ní.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ní agbègbè tí mò ń gbé, ọjọ́ àbámẹ́ta ni ọjọ́ ọjà wọn. Ọjọ́ àbámẹ́ta sì ni ọjà tuntun máa ń sábà jáde. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀

Ṣé o má ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo má ń ka àwọn àdéhùn dáadáa. Pàápàá jùlọ, mo máa ń mú agbẹjọ́rò mi sẹ́gbẹ̀ẹ́ láti fi lè ka àdéhùn kí n rí dájú wípé gbogbo ǹkan tó wà nínú àdéhùn ni ó yé mi.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Mo jẹ́ ẹni tí ó máa ń fetí sílẹ̀ dáadáa tí èdè-áiyedé bá wáyé láàárín àwọn ẹlẹgbẹ́ mi. Mo sì jẹ́ ẹni tó ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Nítorí náà, tí èdè-áiyedé kankan bá wáyé tó fẹ́ já sí ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ mi.

Ṣé o ní àwọn èrò ọlọ́gbọ́n nílé rẹ? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò ọlọ́gbọ́n ni mo ní ní inú ilé mi tí mo sì máa ń mu lò lóòrè kóòrè. Pàápàá jùlọ ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn sí ọjọ́ tí a wà yìí, àwọn ọ̀rẹ́ mi méjì tí wọ́n wá.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Rárá, rárá mi ò fẹ́ràn láti máa ṣe eré ìdánì. Nítorí wípé mo nígbàgbọ́ wípé àjọjẹ ló laye, kárìn ká pọ̀, yiyẹ ló ń yẹni. Torí náà mo fẹ́ràn pé kí ń ṣe pẹ̀lú àwọn ènìyàn tó jẹ́ ọ̀rẹ́ mi.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn sì fèrèsé ọkọ̀ lọ́pọ̀lọpọ̀. Pàá pàjùlọ gbogbo ìgbà tí mo bá ń wa ọkọ̀ mi. Tí ó bá di wípé ọkọ̀ kan fẹ́ jà nà mọ́ mi lórí òpópónà, mo máa bẹ̀rẹ̀ sí ní tẹ fèrèsé ọkọ̀ mi láti rí i wípé mọ́tò ọ̀ún ó mọ̀ pé.